Nígbà wo ni o máa ń fọ aṣọ? Aṣọ mi jẹ́ aṣọ tí mo máa ń fọ ní tó bá ti di ìparí ọ̀sẹ̀. Eleyii jẹ́ ìgbà tí mo máa ń fọ aṣọ mi. Mo sì fẹ́ràn láti máa fọ aṣọ lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí mo bá ń fọ aṣọ mi, ó ní oríṣiríṣi nǹkan tí ó máa ń gbà. Ó sì máa ń jẹ́ kí i ní ìmọ́tótó lára nítorí látara aṣọ fífọ̀ tí mo máa ń fọ.

Ṣé o máa ń ka àwọn àdéhùn rẹ dáadáa? Mo jẹ́ndéjẹ́ pé tí mo bá ti ṣe àdéhùn fún ènìyàn, mo máa mú ṣẹ. Nítorí náà tí mo bá ti fẹ́ ṣe àdéhùn, mo máa ríi dájú wípé mo mú àdéhùn mi mọ́kọ́ sí ilẹ̀ nínú ìwé pẹ̀lú gègé mi kí ń má baà le gbàgbé ohun tí mo ti fi ṣe àdéhùn fún àwọn ènìyàn kí ń ba lè mú àdéhùn mi ṣẹ fún wọn kí wọ́n ba lè mọ̀ pé ènìyàn dáadáa ni mí.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó lọ sùn, mo jẹ́ eni to je wipé máa kọ́kọ́ ṣe àdúrà. Lẹ́yìn tí mo bá ti ṣe àdúrà tan, màá wá bọ́ sínú ilé ìwẹ̀, màá bu'mi sí gbogbo ara mi kí n ba lè wẹ̀. Màá sì tẹ́ orí ìbùsùn mi tí mo fẹ́ sùn kí n ba lè rí ohun tó dáadára kí n ba lè rí sùn. Ojẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti ṣe ńkan tó yẹ̀ kín ṣe kí n tó lọ sùn.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Tí mo bá ti ṣe iṣẹ́ tán ní ilé iṣẹ́ mi tí mo sì ti gba owó iṣẹ́ mi, mo máa ri dájú pé mo tọ́jú owó iṣẹ́ mi kí n ba lè rí ọ̀nà tí mo lè gba láti ríná dáadáa kó ba lè wúlò fún mi. Kí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa fi ń ṣe ètò rẹ láti máa mọ ohun tí mo ṣe fẹ́ máa ṣe lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọpọ̀, pàápàá julo Nítorí ilé ìjọsìn jẹ́ ohun tí ó dè pé ènìyàn máa ń lọ láti ló máa sin Ọlọ́run dájúdájú kí ó bá lè ṣe ohun tó bá fẹ́ fún. Ó lè jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti lọ sí ilé ìjọsìn láti lè ṣe ohun tí Ọlọ́run ní kí àwọn lààyè ṣe, ó sì jẹ́ pé mo máa lọ sí ilé ìjọsìn dáadáa.